A ní laptop, laptop la ní o, a ní desktop. Laptop yẹn a máa ń fi ṣe oríṣiríṣi, desktop a máa ń fi record orin nkankan, a máa ń fi wo film, èmi ti ẹ̀ máa ń fi wo fíìmù ni. Nnkán tí èmi máa ń fi laptop tèmi ṣe ni.

Ìrora yìí yóò yé mi o ṣùgbọ́n ìgbà tí mo kọ iṣẹ́ sílẹ̀ ó ti pẹ́. Mi ò ṣe iṣẹ́ ìjọba, mo sì ṣe practice. Èmi lọ ga ara mi, èmi lọ ga business mi mo ń ṣe, mò ń ta jà ni. Tò, tò ṣe yé mi sínú ọgá.

A! Mo máa ń dúpé gidi gan, mo ń gba èèyàn lóriṣiríṣi, ìṣíríṣi ni mo máa ń gba ènìyàn gan ni, ẹ bá n gbọ́ gan ni, a máa ń gba lóriṣiríṣi ni, n tí ẹ lè sọ tí mo ṣe máa ń gba ó pọ̀ gan ni.

Ìṣẹ́jú ìṣẹ́jú ni o, mò ń wo àwòrán lórí fóònù, mò ń wo àwòrán nínú ìwé. Lkovde sigba te mi ń wá àwòrán n temi ìṣẹ́jú ìṣẹ́jú ni, mò ń wá àwòrán, kò tíì ẹ lè ye, n ẹ lè ká gan-an. Bí mo fẹ́ rà àwòrán wíwo gan-an.

A mo láṣọ tuntun lórísìíríṣìí tín tí wọ́n ń lè ọ̀. Mo láṣọ ní lace, mo ní ankara, mo ní top and skirt tó fine, ní tí ìfara kan lórísìíríṣìí tó sì lẹ́wà tó rẹwà gidi gan ni.